Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi bá ń mu ǹkan, mi féràn láti lo ọ̀pá ìfámúra nítorí àgbàlagbà lè mi. Ṣùgbọ́n àwọn ọmọ mi kádùn láti lo púpọ̀ nígbà tí wọ́n bá ti ń mu ǹkan mumu. Ó dẹ̀ má ń dùn mọ́ wọn. Ǹkan tó lè mú láì lo ọ̀pá ìfámúra gan wọ́n máa nípàá awọn fẹ́. Mo dẹ̀ má ń fi wọ́n sílẹ̀ láti lò.

Mo wà lórí ojú òpó ayélujára oríṣiríṣi. Bí mo ti wà ní orí X náà ni mo wà ní orí Instagram, mo wà ní orí orí Telegram bẹ́ẹ̀ náà ni mo wà lórí Facebook, bẹ́ẹ̀ náà ni mo wà ní orí WhatsApp, bẹ́ẹ̀ náà ni mo wà ní orí Tinder, bẹ́ẹ̀ náà ni mo wà ní orí YouTube àti Blue Sky.

Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá jí sí ayé, òun ni iré máa ń bá. Bí èmi bá ti jí tí gbogbo ara mi ti nà pọ̀npọ̀n, màá kọ́kọ́ fi ọpẹ́ fún eléèdúà ọba tí ó dá mi sí ayé. Nígbà tí mo bá fọpẹ́ fún eléèdúà tán, màá wá bẹ̀rẹ̀ sí ní máa gbero láti ṣe gbogbo àwọn ètò, ètò tí ó kàn. Bíi kí a tún lè ṣe ká palẹ̀mọ́, ká tọ́jú àwọn ọmọ kí n lè gbaradì fún iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti wo àwọn ìràwọ̀ nítorí ó lẹ́wà púpọ̀. Tí n bá ń wò ó ní ojú ọ̀run tó funfun bá lá ó, àwọn ìràwọ̀ náà tí wọ́n sì mú àrà oríṣìíríṣìíríṣìíríṣìí nínú àwọ̀ nínú ìràwọ̀ náà. Ímò ń dùn mọ́ mi mọ́ ṣe, mo sì máa kádùn láti wò ó.

Kò sí irú orin tí èmi ò fẹ́ràn bí mo ṣe ń gbọ́. Àpàlà ni mò ń gbọ́, fújì ni mò ń gbọ́, rabusco bẹ́ẹ̀ni mò ń gbọ́, R&B ni mò ń gbọ́, hip hop. Bíi ru àwọn afrobeat àti tayé àtijọ́ àti tìsínyì gan, kò ṣe éyí tí mò kí n gbọ́ n bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni mo ń gbọ́ jùjù. Orin lórín jẹ́ rock o, bass o EDM kò ṣe éyí tí mi ò kí ń gbọ́ n bẹ́ẹ̀. Tí wọ́n bá sa tín lùlù tí wọ́n tín sọ̀rọ̀, tí èèyàn lè mi orí sí. Mi ń gbọ́.

Bẹ́ẹ̀ni, ẹ́ wọ́n ní pé bí èèyàn bá ń jẹun, ó fẹ́ ó kọ́ awùwà tó dára. Bí mo bá ń jẹun lọ́wọ́, mi kì í sọ̀rọ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ni mo fi tó àwọn ọmọ mi. Ìyàwó mi kádùn kí a má sọ̀rọ̀ tí a bá ń jẹun, kí adẹ̀ má jẹun papọ̀. Bí ẹbí nínú àwo kan náà, kí a jọ má ti ọwọ́ bọ àwo kan náà bí a bá ń jẹun.

Bẹ́ẹ̀ni, eh, WiFi mi ó yára dáadáa nítorí, ẹ, 4G/5G network òun ni mò ń lò. Nígbà mìíràn ó máa ń ṣe bálabàla ṣùgbọ́n ọ̀pọ̀ igbà ó máa ń ṣiṣẹ́ dáadáa. Mo sì máa ń fún ìyàwó mi lò àti àwọn ọ̀rẹ́ mi nígbà mi tí mo bá débi iṣẹ́ gan tí kò sí íńtánẹ́ẹ̀tì. Mo máa ń lo WiFi mi láti fi ṣe ọ̀pọ̀ iṣẹ́ títí tí íńtánẹ́ẹ̀tì ibi iṣẹ́ máa fi dé. Nítorí ìdí èyí, màá sọ pé WiFi mi ó yára tó lọ́pọ̀ ọgbà.

Ẹni tí ọjọ́ bá báláyé ó jẹ́ kí ó ṣọpẹ́ fún Elédùa. Bí mo bá ti jí ní òwúrọ̀, màá fi ọpẹ́ fún Elédùa, ọba Ẹlẹ́dà, tí ó dá mi sí ayé tó jẹ́ kí n sùn, kí n jí láyọ̀ àti àlàáfíà pẹ̀lú ìlera. Bí mo bá ti fọpẹ́ fún Elédùa, màá bẹ̀rẹ̀ sí ní màá jí àwọn ọmọ mi pẹ̀lú àwọn ẹbí mi àjọ fọpẹ́ fún Elédùa. Tábá ti fọpẹ́ fún Elédùa tán, àá bẹ̀rẹ̀ sí ní máa tún ilé ṣe. Màá bẹ̀rẹ̀ sí ní máa gba àwọn ọmọ mi dì, gbára wọn dì fún ọjọ́, fún ilé ìwé wọn. Tí wọ́n bá sì ti gbára dì fún ilé ìwé, wọ́n á jẹun kí wọ́n tó kúrò nílé. Tóbá sì ti jẹun tán, ọkọ̀ tí ń gbé wọn lọ ilé ìwé ó wá gbé wọn. Bẹ́ẹ̀ náà ni màá fi ara kan ara ìyàwó mi. Tí bá ti dì mọ́, èmi náà tí mo ti gbára dì tí mo dì mọ́, màá jẹun. Màá dé gbọ̀nà ibí iṣẹ́ tèmi náà kí n lọ kojú iṣẹ́ òjọ́

Ọ̀pọ̀ ọgbà tí mo bá wà níbi iṣẹ́, mi kì í ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ nítorí pé mo nígbàgbọ́ pé àwọn tí iṣẹ́ wọn so mọ́ kí wọ́n ṣe ìwádìí, àwọn ni àwọn human resources. Wọ́n dẹ̀ ti máa ṣe ìwádìí àwọn tí wọ́n ń gbà sí ibi iṣẹ́ kí ó tó di pé wọ́n parapọ̀ mọ́ wa níbi iṣẹ́. Nítorí ìdí èyí, èmi tí mo bá ti rí èèyàn níbi iṣẹ́, mo ti gbà pé ìwádìí ti lọ lórí ìṣesí àti ìhùwàsí onítọ̀hún. Ké mi bá wọn ṣiṣẹ́ tó kàn, òun ni ó kàn mi.

Èmi kìí bínú tí mo bá wà nínú ọkọ̀ o, nítorí pé ibi tí mo dàgbà sí, tí a bí mi sí tó jẹ́ ìlú Èkó, ó ti kọ́ mi láti ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Nítorí irú irú ẹ̀dá ni a máa ń bá pàdé ní ojoojúmọ́ tí a bá ti bọ́ síta. Nítorí ìdí èyí, ibikíbi tí mo bá wà, àti inú ọkọ̀ o, àti ta gbangba, mo máa ń ṣe sùúrù ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Mi dẹ̀ kí n bínú sí àwọn èèyàn láláìnídi. Nítorí pé mi ò mọ̀ nǹkan tí ó ti àwọn èèyàn jáde láti inú ilé wọn. Mi dẹ̀ mọ̀ nǹkan tí wọ́n ń rò lọ́kàn tàbí tó ń dààmú wọn.

Tí a bá ń sọ nípa ìmọ́tótó, àwọn Yorùbá wà nínú àwọn tí ó kádùn ìmọ́tótó. Bẹ́ẹ̀ sì ni tí a bá lọ ilé ìwòsàn, wọn máa ń gbà wá ní ìmọ̀ràn láti fọ ẹnu wa lẹ́ẹ̀méjì lójúmọ́. Ìdí ní yìí tèmi náà fi mú àmọ̀ràn pàtàkì tí wọ́n máa ń fún wa ní ilé ìwòsàn lò. Ẹ̀ẹ̀méjì ni mo máa ń fọnu ní ojúmọ́. Mo dẹ̀ máa ń lo bí ìṣẹ́jú márùn-ún sí méje ní ìgbàkígbà tí mo bá ń fọnu mi. Nítorí mo máa ń fi sùúrù fi ọṣẹ fọnu. Bẹ́ẹ̀ sì ni mo máa ń fi omi yọ ẹnu bí mo bá ṣe náà.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Nítorí pé láti ìgbà èwe ni a ti máa ń ṣe eré ìdárayá náà. Bí a bá wà ní àdúgbò wa, àwọn àgbà wọ́n máa ń pè wá pọ̀, mú wá sí ikọ̀ oríṣiríṣi kí á díje lórí eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá náà. Àmọ́ èyí kò di mi lọ́wọ́ láti fẹ́ràn àwọn eré ìdárayá mìíràn bíi eré, ẹ́, ọsàn, àfọwọ́gbá lórí, ẹ́, tábùù tó ń pè ní table tennis tàbí eré sísá lórí field. Ẹ̀, bẹ́ẹ̀ sì ni mo sì fẹ́ràn, lawn tennis àti eré ìdárayá oní bọ́ọ̀lù tí a máa ń jù sáwọn tí wọ́n ń pè ní basketball náà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kíkọrin púpọ̀, tí kò bá kí n ṣe pé ẹ̀bùn tí Olúwa fún mi nínú àrà dídá kò fi gbogbo ara taan má kíkọrin ni. Bóyá èmi náà ò bá ti di olórin fújì tàbí orin tàlàsọ tàbí àpàlà. Nítorí pé mo mọ orin kọ sílẹ̀ ní inú ìwé, àmọ́ láti wá gbé jáde ní ẹnu kí a kọ kí ó dùn mọ́ àwọn ènìyàn létí, ká fi ìlù tẹ́ nídì ohun ló máa ń jẹ́ bàbàrà fún mi. Àmọ́ kíkọrin, mo fẹ́ràn rẹ̀ dáadá.